Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn lọ́jọ́ iwájú. Ó jẹ́ ìfẹ́ ọkàn mi láti rí pé iṣẹ́, iṣẹ́ mi dé àwọn ìlú bíi Èkó, Ìbàdàn tàbí Abuja. Bí mo bá fẹ́ ṣe iṣẹ́ mi síi, màá leè rà ran àwọn èèyàn púpọ̀ lọ́wọ́, màá sì tún le rí owó púpọ̀ si. Lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń ṣe ká ra, mò ń ṣiṣẹ́ kárakára láti rí pé mo ní ohun gbogbo tí mo nílò láti ṣe àṣeyọrí nínú ètò yìí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba gan nítorí pé ó máa ń fún mi ní àǹfààní láti gba atẹ́gùn mimọ́. Mo, mo fẹ́ràn láti máa jókòó sí inú ọ́-- mi ò fẹ́ràn láti máa jókòó sí inú ọ́fíìsì láti àárọ̀ ṣọ́jo alẹ́. Nígbà, nígbà tí mo bá wà níta, ara mi máa ń yá gágá gidi gan ni. Mo sì máa ń ní okun láti ṣe iṣẹ́ mi dáadáa. Ìdí nìyẹn tí mo fi níyàn, tí mo fi ń yàn láti máa ṣiṣẹ́ níbi tí ó ti le rí oòrùn àti àyíká tó rẹwà.

Bẹ́ẹ̀ni ooo, à, mo nífẹ̀ tùràrí. Mo máa ń lo tùràrí nígbà gbogbo nínú ilé mi. Mo fẹ́ràn òórùn rẹ̀ nítorí ó máa ń jẹ́ kí ilé mi kó ta sánsán. Ó sì máa ń fún mi ní ìtura ọkàn. Nígbà tí mo bá fẹ́ sùn tàbí tí mo bá fẹ́ gbàdúrà, mo máa ń tan tùràrí láti jẹ́ kí àyíká mi kó dákẹ́ rọro. Ó máa tún ń jẹ́ kí n lè fọkànbalẹ̀ láti ronú lórí àwọn nǹkan tí mo fẹ́ ṣe nínú ayé mi.

Hhm, mo fẹ́ràn láti máa wọ ibùsẹ̀ tó nípọn dáadáa, pàápàá jùlọ lásìkò otútù. Ibosẹ̀ tó gùn, ó ma ń jẹ́ kí n ní, kí n nímọ̀lára ìtura, ó sì ma ń jẹ́ kí ẹsẹ̀ mi lọ yáyá nínú bàtà. Mi ò kí n, mi ò kí fẹ́ràn ibosẹ̀ tó fẹ́rẹ́ nítorí pé ó ma ń tètè fàya. Èyí tó bá, èyí tó bá jẹ́ aláwọ̀, aláwọ̀ dúdú tàbí funfun ni mo fẹ́ràn jù nítorí pé ó ma ń bo aṣọ èyíkéyìí, ó ma ń ba aṣọ èyíkéyìí tí o bá mú wọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni o. Ah, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ ní òru gan. Hmm, ìràwọ̀ jẹ́ ó máa ń fún mi ní ìtura ọkàn láti rí ẹwà àwọn ìràwọ̀ tó ń tàn yirinyirin lójúṣánmọ̀. Nígbà mìíràn, mo máa ń jókòó sí ìta láti ronú jinlẹ̀ nípa bí ayé ti rí àbí bí ọ̀run ṣe dá àwọn nǹkan tó lẹ́wà tó báyìí. Wíwo ìràwọ̀ jẹ́ ọ̀nà kan tí mo máa ń gbà láti sinmi kúrò nínú gbogbo wàhálà iṣẹ́ ọjọ́ tí mo ti ń ṣe láti àárọ̀. Wíwo ìràwọ̀ dà gan, gbogbo ó máa ń mú gbogbo ọpọlọ, ọpọlọ eyàn tútù.

Ehn, mo máa ń lo àwọn ọkọ̀ akérò láti lọ sí ibi iṣẹ́ mi lójoojúmọ́. Ni aarọ kùtùkùtù, mo máa bọ́ sínú bọ́ọ́sì tàbí kí n gun gẹ́ẹ́sìn yẹn jẹ iyẹn tó jẹ́ ọ̀kadà kí n lè tètè dé ibi iṣẹ́ láì sọ nínú òpópónà òpópónà. Ìgbà mìíràn, tẹ́fẹ́ máa ń pọ̀ jù lójú ọ̀nà ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti jáde ní kámọ́ kí kí n bá dé ní tí ń bẹ̀rù ọ̀gá ní o ọ́fíìsì. Rírìn àjò yìí, ó máa ń gba kankan bí wákàtí kan kí n tó dé ibi iṣẹ́ mi.

Ní òwúrọ̀ kùtù, mo máa ń jí pẹ̀lú ọkàn ìdúpẹ́ àti èrò, èrò, èrò rere. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni, ni láti lọ, láti lọ ṣe ìṣẹ́jú díẹ̀, láti ronú lórí àwọn nǹkan tí mo fẹ́ ṣe pari lọ́jọ́ náà. Èyí máa ń fún mi ní ìtara láti dìde lórí ibùsùn pẹ̀lú agbára. Mímu omi tàbí ṣíṣe eré ìdárayá díẹ̀ tún máa ń jẹ́ kí, kí ara mi jí pépé kí n tó múra fún iṣẹ́ ọjọ́ mi.

Rárá, mi ò kí ń ṣìná torí mo máa ń lo máàpù tó ń pé ní GPS tàbí kí ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn tó mọ̀ mọ̀nà náà. Nígbà mìíràn, bí mo bá ṣìṣe, mo máa ń dẹ́kun láti tún ọ̀nà mi yẹ̀ wò kí n lè dé ibi tí mò ń lọ láyọ̀.